Tí n bá ti ṣiṣẹ́ láti ọ̀sẹ̀ títí di Monday títí di Friday, ó máa jẹ́ wípé mi kì í ní time, mi kì í ní ago láti máa pè wọ́n, láti máa bá wọn sọ̀rọ̀ ju. Ṣùgbọ́n màámi máa ń pè mí lójoojúmọ́ kí n tó sùn, ìgbà mi máa ti sùn kí wọ́n tó pè mí. Màá wá rí gbogbo miss call wọn ní àárọ̀ kùtùkùtù. Tí bá ti lákòókò láti rí àwọn ẹbí mi, a máa ń sọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀. Ẹyi tí a ń sọ wá ń bẹ ọ tẹ́lẹ̀ o, ṣùgbọ́n a máa ń sọ gbogbo ọ̀rọ̀. Inú wa máa ń dùn láti ríra wa. A máa ń sọ̀rọ̀ àwọn ẹ̀yàn, àwa máa ń ta game, àwa máa ń ṣe gbogbo nǹkan, a máa ń lọ dáko, a máa lọ bá ara wa, máa sọ̀rọ̀, a máa ń jẹun pọ torí pé kò rí pé pépé náà ni a ti ríra wa o. Ṣùgbọ́n ẹbí ni wá, gbogbo ìfẹ́ ẹ dé wá ń bẹ.

Tí mo bá ti wà nínú ọkọ̀ pé mo nlọ ibi iṣẹ́ tí mo wọkọ̀ lọ, ìgbà mí mo máa ń gbọ́ nǹkan tó ń pè ní podcast. Tí mo bá ti ń gbọ́ podcast oríṣìíríṣìí ni tí bá ti fẹ́ gbọ́ ní ọjọ́ yẹn ni mo máa ń gbọ́. Èyí tí ilé ìjọsìn máa ń ṣe, èyí tí ó máa ń sọ̀rọ̀ nípa Ọlọ́run, èyí tó máa ń sọ̀rọ̀ ní àwọn yẹ̀yẹ́, èyí tí ó máa ń jẹ́ wípé wọ́n ń sọ̀rọ̀ nípa ìgboyà ni ó wà. Ìgbà mí mo máa ń gbọ̀ orin. Orin Wizkid mó la ń gbọ́ torí pé akọ̀orin tí mo fẹ́ràn jù ni yẹn. Ìgbà mí mo máa ń gbọ́ kẹ́sẹ̀kẹ́sẹ̀ èyí tí mo fẹ́ràn, ọmọ orin tó ń kọ tí mo fẹ́ràn jù ni pẹ̀lú Wizkid ni ẹ. Oríṣìíríṣìí náà ni mo máa ń gbọ́. Ìgbà mí mo máa ń gbọ́ ìròyìn tó ń ṣẹlẹ̀ níwájú torí pé a gbọdọ̀ mọ̀ pé ṣé ń ṣú kẹrẹ fà kọrẹ ọkọ̀ wa ní ọ̀nà tí mo fẹ́ gbà kọjá tàbí kò sí.

Oríṣìíríṣìí ọ̀nà ni mo máa ń fi ń tọrọ àforíjì. Ó jẹ́ wípé mo gbudọ̀ mọ ẹni tí mò tọrọ àforíjì lọ́wo ẹ̀. Ká ní pé ó nífẹ̀ẹ́ kí n máa ra nǹkan fun, kí n ra gift, kí n ra ẹ̀bùn fun, tàbí ó ní nǹkan tí ó yẹ kí n sọ tàbí ó ní nǹkan, nǹkan tó yẹ kí n ṣe tó máa fi gba àforíjì. Ìgbà mí tí èèyàn bá ní ẹ̀yàn tí eyan ṣe nǹkan fun tó ní pé mo máa tọrọ àforíjì tó dẹ̀ ní ìwúlò báàgì, mo le ra báàgì fun pé kí n tó bẹ̀ ẹ́, kí n tó kọ káàdì sí, ó máa gbà lọ́wọ́ mi. Tàbí ó nífẹ̀ẹ́ rẹ̀ owó, mo lè fun ló owó kí n tún tọrọ àforíjì kó óun náà darí ji mí. Tàbí kí ń máa wá wá wá wá wá. Ó ní ọ̀rẹ́ kan ti pé kí nǹkan máa wá wá wá tí bá ti wá bí ẹ̀ẹ̀mẹta pé kó dáré ji mí, o máa máa dári ji mí. Ìgbà mí kí nǹkan kí n má sọ nǹkan kan pé kí n dúró kí nǹkan kí nǹkan tó ti ṣẹlẹ̀ láàrin wa kó dẹrọ̀ kí wa wá bà. Oríṣìíríṣìí èèyàn ni ó wà, só wa kọ́kọ́ mọ ẹni tí ẹni tó fẹ́ tọrọ àforíjì lọ́wẹ̀ nífẹ̀ẹ́ sí.

Mo ní ibi tí mo máa ń fi kọ́kọ́rọ́ sí tí bá ti wọ inú ilé. Tí bá ti wọ inú ilé, ó máa jẹ́ wípé mo ní abọ́ kan tó dà lọ́rù lórí kábínẹ́ẹ̀tì mi tí bá ti kọ́kọ́ wọlé, wà á rí ibi tí mo fi abọ́ yẹn sí lórí kábínẹ́ẹ̀tì. Tí bá ti wọ ibi ilé mi díẹ̀ bá, ibẹ̀ ni tí máa mú kọ́kọ́rọ́ lẹ̀ nìyẹn. Mi ò gbọdọ̀ mú sí ibòmí, mi ò gbọdọ̀ mú kúrò ní ibi tó wà. Ibi ilẹkun gangan ni kọ́kọ́rọ́ yẹn wà. Tí bá dẹ fẹ́ bọ́ta náà, ibẹ̀ yẹn ni kọ́kọ́rọ́ yẹn náà wà. Tí bá fẹ́ bọ́ta, máa mọ̀ pé mo mú kọ́kọ́rọ́. Kò ṣe pé màá mú un lọ sí ibi pálọ̀ tàbí sí sitirum kí n mọ̀ pé màá lọ sọ kọ́kọ́rọ́ kan nu síbẹ̀. Ibi tí kọ́kọ́rọ́ mi máa ń wà ni ibi ìlẹ̀kùn. Tí bá ti ṣí ìlẹ̀kùn báyìí, ẹ́gbẹ̀ẹ́ ìlẹ̀kùn gangan ni abọ́ kọ́kọ́rọ́ yẹn wà.

Rárá o, mi ò lé ẹ̀ẹ̀yan kan kan rí kúrò ní iṣẹ́ rí torí pé àwọn tó máà ń wà lọ́dọ̀ mi máà ń ṣisẹ́ dáadáa. Ẹ̀mí náà máa ń ṣe iṣẹ́ gidi fún wọn pé kí wọ́n gba ọ̀wọ̀ tón ti ṣe torí iṣẹ́ tó máà ń ṣe, ó máa ń mú iṣẹ́ gidi wá. Wọn ò kí ń ṣe wípé ilé iṣẹ́ yẹn kò ṣe ti wọn, wọ́n máà ń ṣe wípé ilé iṣẹ́ yẹn nǹkan ti wọn ni wọ́n máa ń ṣe ǹkan tó yẹ kó ṣe ni mo ṣe ní lọ́kàn pé mo nífẹ̀ẹ́ àwọn òṣìṣẹ́ mi ní ilé ẹ̀ẹ̀yan kan kan dúró ká kábẹ́ẹ̀mọ máa ń jẹ́ kí wọ́n ní ìdàgbàsókè sí ibi tó wà. Tí wọ́n bá tiẹ̀ kúrò pé ó jẹ́ ǹkan ìdùnnú tó fi kúrò kò ṣe pé ǹkan ìbànújẹ́ mo fi lé wọn kúrò.

Bẹ́ẹ̀ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí ní gbogbo ìgbà tí mo lè kà torí pé ó jẹ́ nǹkan tí èmi máa ń ṣe mi wá wọ́n mọ́yà torí pé ìgbà mí èèyàn máa ń ní ìwúlò fún nǹkan tí ọ̀ bá nípa láti ṣe nǹkan. Tí ọ̀ bá si rí pé èèyàn kan ní gbogbo nǹkan láti ṣe kò dẹ̀rí ṣe, ó dáa kí ọ̀ máa ran èèyàn lọ́wọ́. Ó ní nǹkan nínú àwọn èèyàn tí èèyàn gbọdọ̀ máa ṣe fún àwọn èèyàn bí i títà wa, ká máa ran èèyàn lọ́wọ́, ká máa jẹ́ kí wọ́n mọ̀ pé àwọn èèyàn wà pẹ̀lú wọn, àwọn èèyàn ń rí wọn pé wọ́n struggle wọn ní nǹkan ṣe pé a gbọdọ̀ ṣe pẹ̀lú wọn, ká ran lọ́wọ́, ká gbéra wa sókè. Bẹ́ẹ̀ni, mo ti ṣiṣẹ́ ọ̀fẹ́ rí torí pé ó jẹ́ wípé ẹni tí mo ṣiṣẹ́ yẹn fún ó ní ìrànlọ́wọ́ tó ní pé òun need e tí mo ṣe fún un.

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Oríṣiríṣi mo ti dà lórí Íńtánẹ́ẹ̀tì torí pé bí mo ṣe sọ ó jẹ́ ibi pé o lè rí nǹkan rà, o lè ní ìmọ̀, o lè ní nǹkan kan, gbogbo nǹkan tó bá fẹ́ lórí Íńtánẹ́ẹ̀tì lo lè rà. Tó bá jẹ́ wíìgì, tó bá jẹ́ báàgì, tó bá jẹ́ gbogbo nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì lo le rà. Èmi ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì rí o. Mo ti ra báàgì, mo ti ra wíìgì, mo ti ra aṣọ, mo ti ra bàtà torí pé gbogbo ẹ̀ lórí Íńtánẹ́ẹ̀tì yìí. Àwọn tí mo tí bá ra lórí Íńtánẹ́ẹ̀tì kan, mo ti bá wọn dọ́rẹ̀ẹ́ torí pé tí mo bá ti ra nǹkan lọ́wọ́ wọn báyìí, tó bá ti mú nǹkan dá tó wà dáadáa, màá máa bẹ̀rẹ̀ sí máa ra nǹkan lọ́wọ́ wọn torí pé wọ́n ní gbogbo nǹkan tí mo ní ìfẹ́ lò.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìmọ́lẹ̀ àti tí ìrọ̀lẹ́, àwò òórùn àti ìrọ̀lẹ́ torí pé méjèèjì jẹ́ ǹkan tí èyàn máa rí. Èyàn máa ní pé, "ááá ayé dára, ayé wà tó tó tó. Ọlọ́run dá ayé tó nípọn, tó fine, tó ṣe wí pé ó wẹ́, ó ní ẹ̀wà gan." Mo ní èyí tí mo fẹ́ràn jù ni ìrọ̀lẹ́, ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ torí pé òòrùn yẹn máa ń lọ sílẹ̀. A wáa dàwí pé gbogbo ẹ ní, ní nǹkan tí wọ́n ń pè ní àwòrán ìmíì. Gbogbo ayé á wá di nǹkan tí wọ́n ń pè ní orange. A wáa dàwí pé gbogbo ẹ n lọ fẹ́ẹ́rẹ́fẹ́, n lọ tórótó ni mo ṣe nífẹ̀ẹ́ ẹ̀ ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́.

Bẹ́ẹ̀ni, a máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ wa torí pé ó jẹ́ nǹkan tó máa ń jẹ́ wípé a máa ń mú àwọn ara wa lọ sí ibi tó yẹ kí a lọ, kí a lè ṣe nǹkan tó ń pè ní a relationship bonding, ká mọ̀ pé gbogbo wa wà papọ̀, gbogbo wa ń ṣiṣẹ́ papọ̀, pé ká mọ̀ ara wa díẹ̀ sí i. Èyí kejí tí a tún máa ń ṣe ni pé awa táa bá ti mú àwọn èèyàn kan kó lọ sí ibi kan, kó lọ rọ́pò àwọn Ọ̀gá wa níbi iṣẹ́, kí wọ́n dúró bí òṣìṣẹ́, kó dẹ̀ fi ìmọ̀ràn òṣìṣẹ́ àti tawa kó fi sí àwọn oníbàárà àtàwọn òṣìṣẹ́ mí tó wà ní ibi tí a ti ń ṣe ìgbéjáde yẹn sí.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi fáìlì mi pamọ́ sí orí cloud torí pé ó jẹ́ ibi tó ṣe pé ó máa wà dáradára, wọ́n máa tọjú ẹ dáradára, kó ṣe pé ó máa parẹ́ tàbí kó sọnù. Ìgbà mí tí mo bá ti lose gbogbo password àti oríṣiríṣi tí mo ní lórí fóònù, tí ẹ bá ti bá login lórí cloud tí wọ́n ń pè ní iCloud, tí ó bá ti padà lọ síbẹ̀, wà á rí gbogbo ẹ̀ padà, wà á le gba gbogbo ẹ̀ padà. Ìgbà mí ó máa gba gbogbo kí lọ́ tí ń pe space lórí fóònù mi ṣùgbọ́n ó jẹ́ ǹkan tó ní ìpín, ó gbudọ̀ necessary pé kí gbogbo èèyàn máa ní cloud, kí èèyàn máa fi fáìlì rẹ̀ sí cloud. Tí ibì kí ibi tí èèyàn bà wá, tí èèyàn bá ti login sórí cloud yẹ̀n, èèyàn á gba fáìlì rẹ̀.

Oríṣiríṣi àṣà ló wà ní ibi ẹbí mi, ṣùgbọ́n èyí tí mo mọ̀ pé ìyá ìyá mi máa ń ṣe, èyí tí bàbá bàbá mi máa ń ṣe, tí gbogbo wa máa ń ṣe ní ibi tí a ti wá ni pé, tí a bá ti lọ sí ibi tí wọ́n ti bí wa, ìlú wa gangan gan gan gan, a máa lọ sí ibi tí wọ́n ti ń ṣe nǹkan tó ń pè ní masquerade, àwọn tó máa ń gbé eégún. Tí a bá ti rí wọn, ni a máa mọ̀ pé, ah eégún ìdílé wa lélẹ̀, eégún ìdílé ìyá bàbá bàbá mi lélẹ̀. Gbogbo ẹ̀ lọ máa ń lọ n bá, nítorí pé ó gbọ́dọ̀ máa kí wọn. Tí a bá ti ń kí wọn, a ti mọ̀ pé ah gbogbo ìdílé fún, fún ọdún yẹn, ó ti ṣe kiní, ó ti lọ dédé. Gbogbo ẹ̀tí ní gbogbo tí oyè kó ní, àṣà ye ní a máa ṣe, a máa ṣe àṣà eégún. Eégún ni nǹkan tí wọ́n ń pè é, ìgbà mìíràn wọ́n máa ń pè é ní egúngún. A máa lọ bẹ̀ ní ọdọdún tí a bá fẹ́ lọ wo egúngún.

Ìmọ̀ tuntun, ìmọ̀ tuntun jẹ́ ǹkan tó ṣe pàtàkì nínú ayé. Nígbà tí mo fẹ́ kàn ìmọ̀ tuntun, mo máa ń yọ́ra mi lọ́wọ́ nínú gbogbo iṣẹ́ àti gbogbo ǹkan tí mò ń ṣe nínú ayé mi. Ìmọ̀ tuntun máa ń jẹ́ kí mo mọ ǹkan tí ó yẹ kí ń ṣe àti ǹkan tó yẹ kí ń sọ. Ni gbogbo ìgbà ni èèyàn gbọ́dọ̀ máa mọ ẹ̀kọ́ tuntun torí pé ọpọlọ ẹ ṣi mà mà ṣiṣẹ́ dáadáa. Tí o bá ń ṣe ìmọ̀ tuntun, ọpọlọ ẹ a máa ṣíṣe, a máa mọ ǹkan tó ń ṣẹlẹ̀ àti gbogbo ǹkan tó ń lọ sí iwájú. Kíkọ ẹ̀kọ́ tuntun fún ọ ní ǹkan tó ń ṣe ní ara ti ẹ̀ẹ̀wa àti ìmísí láti di ẹni tó dára jù ní gbogbo ayé.

Ní ibi iṣẹ́, kò sí iṣẹ́ kankan tí ò ní nǹkan tí wọ́n ń pè ní ìṣòro. Ìṣòro lè máa yọ lójoojúmọ́ ṣùgbọ́n mo máa ń fi ọ̀kánjúmọ́ pẹ̀lú ìfarabalẹ̀ àti ọgbọ́n. Kò sí ìṣòro tí kò ní ojútùú. Nítorí náà la máa ń ṣe ń gba gbogbo nǹkan ta máa dúró dáadáa, lára mọ̀ pé a gbọdọ̀ mọ̀ nǹkan tí a máa ṣe tí ìṣòro yẹn á fi pinnu. Nígbà tí mo máa ń ṣe àwọn ẹlẹgbẹ́ mi sọ̀rọ̀, màá bá wọn sọ̀rọ̀ pé ọ̀nà láti máa yanjú ìṣòro yìí ni kí a fi gbogbo ẹ ṣe. Lẹ́yìn náà, tí a bá ti ṣe gbogbo ẹ̀yẹn, a máa ṣiṣẹ́ dáadáa, tama mọ̀ pé nǹkan tí a máa fi ṣe ìṣòro yìí tó máa fi dára púpọ̀, ó gbudọ̀ ṣiṣẹ́. Kò sí imú bá ṣe ṣé pọ̀, dára sí i.

Oríṣiríṣi ọ̀nà ni ènìyàn máa ń fi rànwọ́ lọ́wọ́ sí àwọn ènìyàn torí pé oríṣiríṣi ìrànlọ́wọ́ ni àwọn oríṣiríṣi ènìyàn ní fẹ́ tán nípa. Kí bá fẹ́ ṣe ìrànlọ́wọ́ fún àwọn ènìyàn, nǹkan tó ń kàn tó yẹ kó ṣe tí ó yẹ kó ṣe ni mo máa ń ṣe. Ìgbà mí, àwọn mi ò fi bẹ́ẹ̀ mọ bí wọ́n ṣe ń lo kọ̀m̀pútà kan, nǹkan tí wọ́n ń pè ní áàpù kan ló rí áàpù kan sí kọ̀m̀pútà kan. Màá bá wọn sọ fún wọn bó ṣe máa ń ṣe níbi iṣẹ́, wọ́n dẹ̀ máa mọ bó ṣe máa ń ṣe. Máa kọ́ wọn bí ẹ̀meji bí èkètá, wọ́n dẹ̀ máa ń gbà. Oríṣiríṣi ìgbà mìíràn pé tí ẹ̀yin bá fẹ́ gbẹ́ ẹrù, pé ẹrù yẹn, ó tóbi gan, màá bá wọn gbẹ́ ẹrù torí pé lifting hand kò ní jẹ́ nǹkan tó nira rárá fún ẹ̀mí. Tí bá fẹ́ ṣe pé ọ̀rẹ́ mi ní í lò owó, mo dẹ̀ ni, mo máa fún lọ́wọ́ tó máa yá tó bá ti di pé ó fẹ́ sọ̀ padà. Ǹkan, ǹkan kíkan tàbí ọjọ́kọjọ́ tó bá fẹ́ sán padà, ó lè sán padà. Oríṣiríṣi bẹ́ẹ̀ ni mo màá fi ń ran àwọn ènìyàn lọ́wọ́.